Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ṣe eré ìdárayá gidi gan ní ọ̀pọ̀ ìgbà nítorí wípé ó máa ń jẹ́ kí èèyàn kí ara èèyàn kó, kókan èèyàn kó ba lẹ̀. Ó sì máa ń jẹ́ kí, ẹ́, irú ìgbà tó bá ti rẹmi bá yìí. Ẹ̀ pé ìdárayá pé oríṣiríṣi èèyàn lè ṣe eré ìdárayá, èèyàn lè dé lè dárà ẹ̀ yà nípa wíwo tẹlifíṣàn àbí jí jáde, ẹ́, lọ sí àwọn oríṣiríṣi nǹkan. So àwọn ọ̀nà tí èèyàn lè fi dá ara ẹ̀yà nìyẹn. So bẹ́́ẹ̀ ni mo fẹ́ràn láti máa ṣe, láti máa lọ láti máa ṣe ìdárayá. And nítorí pé ìdí tí mo fi fẹ́ràn láti máa ṣe ìdárayá ni pé ó máa ń jẹ́ kí èèyàn look younger. Kò n se pé èèyàn máa ma dàrúgbó, irú tó bá rẹmi bá yìí. Gẹ́gẹ́ bí mo si ti ń sọ lọ́pọ̀ ìgbà, ọjọ́ Monday sí, ẹ́m, Saturday ni ọjọ́ tó mo máa ń lọ ibi iṣẹ́. Then, ẹ́m, ọjọ́ Saturday sí ọjọ́ Sunday ni mo máa ń jáde lọ ṣe ìdárayá tí máa ti le ṣe àwọn nǹkan tó yẹ kí n ṣe nílé. Bóyá mo ti gbálẹ̀, mo ti ṣe oríṣiríṣi àwọn nǹkan tí mo mọ̀ pé ó jẹ́, ẹ́m, ó jẹ́ nǹkan tó yẹ kó, ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo lè wá pe àwọn ọ̀rẹ́ mi pé ká jọ jáde lọ ṣe ìdárayá, torí tí ẹnikan bá dánikan dúró sílé, ó máa sún ẹni yẹn, ó máa sún ẹni yẹn. So bí èmi ṣe máa ń ṣe eré ìdárayá, ẹ́, bí mo ṣe máa ń ṣe ìdárayá nìyẹn. Even ní ibi iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́, a máa ń ṣe ìdárayá níbẹ̀, a máa ń ṣe ìdárayá níbẹ̀. Ni ọwọ́ ọ̀sán tà bá rí pé ok o, iṣẹ́ tí a ń ṣe yìí, ẹ́m, Yorùbá máa ń pa òwe kan, wón máa ń sọ wípé, ẹ́m, tí ẹ́ kò sí bí èèyàn bá ṣe le ṣ'iṣẹ́ ṣ'iṣẹ́ tó bá, tó bá dára ẹ̀ yà, ó máa sú yàn, iṣẹ́ yẹn máa tẹtè sú yàn. So awa gan fún ara wa gan tó bá ti le di ìgbà ọ̀sán tó bá je pé ta bá ti le ní, tán báa ti le fún wa ní ààyè díẹ̀ láti jẹun àti kíni, a máa dára wa yá àtún ṣe, ẹ́m, àtúpa, àtúnsọ àwọn ọ̀rọ̀ tó, tó ń pani lẹ́ẹ̀rín àti oríṣiríṣi nǹkan láti fi dá ara wa yá. So bí àwa ṣe máa ń ṣe láti fi dá ara wa yá nìyẹn ní ibi iṣẹ́ tí máa dẹ̀ tún ti délé náà, tí máa, ẹ́m, tí máa dé lọ́pọ̀ ìgbà tí máa délé ó ti lè rẹmi, ó ti lè rẹmi tí n bá ti lè délé. So nǹkan tí èmi kàn máa ṣe ni pé mo máa bẹ̀rẹ̀ sí ní ṣe eré like eré tí máa wo TV láti kám-- láti fi jẹ́ kókàn mi bá lẹ̀, láti tún fi learn nítorí pé iṣẹ́ tí mo ti lọ láti àárọ̀, ẹ́hẹ́n, láti fi gbọ́ gbogbo nnkan tó bá ń ṣẹ. So gbogbo àwọn kíni yẹn náà ni mo máa fi ń dá ara mi yá nílé. Ṣùgbọ́n babańbárí ẹ ni tí eléyìí tí mo máa ń lọ ní, ẹ́m, eléyìí tí mo máa ń lọ ní gbogbo every, ẹ́m, weekend, gbogbo weekend tí máa ti-- weekend la máa ń pè ní ìparí ọ̀sẹ̀ tí máa ti le jáde. Mo máa jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi láti lọ ṣe ìdárayá, láti lọ mọ́, ẹ́m, ìgboro sí láti jẹ́ kí inú wa dùn. Nítorí pé gbogbo ẹ̀kọ́ náà ni kí èèyàn máa ṣ'iṣẹ́, ṣ'iṣẹ́, ṣ'iṣẹ́. Èèyàn nílò láti máa jẹ́ kí ara rẹ̀ dára ẹ̀yà, ra nǹkan fún ara ẹ, ra aṣọ sí ara ẹ. Ìgbà míì gan ò lè máa rán nǹkan jẹ, mo lè máa rán nǹkan jẹ. Mo kàn máa jáde síta náà ni pé kí n kọ́ fi wo kí inú mi kọ́ dùn because mo rí pé ara mi máa yá. Just bi ẹ̀nipé bí orúkọ ẹ̀ ṣe jẹ́ pé ìdárayá, ara mi máa yá sí tí n bàá jáde tí n bàá rí bí àwọn èèyàn ṣe ń ṣe tí inú everybody bá dùn, ó máa jẹ́ kí ara mi yá sí. So òun gan gan gan gan gan gan gan ni, ẹ́m, ìdárayá. So mo máa fẹ́ràn láti ṣe ìdárayá gan gidigidi ní ọ̀pọ̀ ìgbà. Mo dẹ̀ fẹ́ràn láti máa jẹ́ kí, mo máa ń fẹ́ràn láti máa jẹ́ kí àwọn èèyàn kí n lọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ju pé kí èmi nìkan kí ń dá ni kan lọ lọ. So bí èmi ṣe máa ń ṣe, ẹ́m, eré ìdárayá tọ̀dọ̀ mi nìyẹn ní gbogbo ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Ojoojúmọ́ gan even lát-- yàtọ̀ sí ti ọ̀sọ̀ọ̀sẹ̀ tí mo máa ń lọ ojoojúmọ́ gan mo máa fẹ́ràn láti máa lọ ṣe ìdárayá fún ara mi, jẹ́ kí inú mi dùn. So that màá tún lè tún ṣiṣẹ́ yẹn lọ́jọ́ kejì dáadáa bó ṣe.

Pínpín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, mo máa ń, mo máa ń fẹ́ràn láti ṣe, ehm, ṣú, ehm, súrú, mo dẹ̀ máa ń fẹ́ràn because owó jẹ́ ǹkan tó jẹ́ pé tí èèyàn ò bá fi ọkàn balẹ̀ ṣe àbí tí èèyàn ò bá fi ọkàn balẹ̀ pín, ó máa like ó máa dàjà. Ehén. Bí a, eh, àwọn ọ̀rẹ́ tó máa, àwọn ọ̀rọ̀ òwe tó máa ń sọ wípé tí èèyàn bá fẹ́ kí, ehm, ọ̀rẹ́, relationship láàárín, ìfẹ́ dọ̀rẹ̀ láàárín àwọn èèyàn méjì kó pẹ́, kí èèyàn máa fi, kí èèyàn má jẹ́ kí owó ti bọ. Tó, mo lè sọ pé irọ́ náà ni ó dà sí ní òto. Ó kò ní, ó kò jẹ́, ó kò, èmi kò rò wípé ó ní bí èèyàn ṣe máa le ṣe àwọn kiní yẹn ni. Tí èèyàn bá, èèyàn kọ́, èèyàn gbọdọ̀ wà very, very, ehm, wise torí pé tó ń tọ owó lè dá ìjà. So, ṣé láàárín àwọn ọ̀rẹ́. So mo máa ń ṣe, ehm, màá ń fẹ́ràn láti, mo jẹ́ eyan kan tí mo máa like, fẹ́ràn láti máa sọ òtọ̀. So tó bá tẹ́ ọ̀rọ̀ bá wá di pé èmi àti ọ̀rẹ́ mi fẹ́ pín owó tàbí ó ní ǹkan tajọ́ ń ṣe together tó jẹ́ pé papọ̀ tó jẹ́ pé ó máa ń pa pé a fẹ́ pín owó, mo máa fẹ́ràn pé a ti máa jọ kó tó di pé a bẹ̀rẹ̀ kiní yẹn tàbí kó tó di pé owó yẹn dé ká bí wọ́n fún wa lówó yẹn ni kó tó di pé a bẹ̀rẹ̀ kiní yẹn, mo ti máa mú jẹ́ ká, kó ye awa méjeji pé eye báàyì ni tìtì ẹ o, iye báàyì ni tì èmi o. Bo yá nínú gbogbo owó yìí báàyì, ogún pasẹ́nti ni tọ̀dọ̀ ẹ, ogún pasẹ́nti ni tọ̀dọ̀ mi. Fifty, bí yá fifty-fifty, bí a jọ máa pín sí méjì dọ́gbà ní tàbí mo máa mú tó máa ju lọ, màá ti jẹ́ kó jọ yá wa méjì pé báàyì lase fẹ́ pín owó yẹn kó tó di pé owó yẹn dé. So nígbà tó owó yẹn bá ti wá dé, a máa pín bẹ́ẹ̀. Kò ní sí pé à ẹ jẹ́ ká, ká kọ́kọ́ gba owó yẹn ná, tó wá pé tó owó yẹn bá ti wá dé a máa mọ̀, a sì máa pín rárá. Mi kì í máa ń ṣe bẹ́ẹ̀. Èmi kì í fẹ́ràn láti máa ṣe bẹ́ẹ̀ torí pé ǹkan gangan tó máa ń dà, tó máa ń fà ìjà láàárín ọ̀rẹ́ méjì nípa owó nìyẹn. Mo dẹ̀ máa ń make sure pé, ehm, pé kí àárín wa tí kọ́kọ́ kún yẹn. Ehén, òun ni kan tí èmi máa ń fẹ́ràn láti ṣe so that kò ní di ọjọ́ olá di pé a ṣe bí, èmi dẹ̀ ló ṣe kiní ju láìṣẹ́ ìwúye tó wá fún mi, ìwúye tó ṣe kiní kan. A ti jọ máa ní, eh, agreement tó kúnlẹ̀ dáadáa kó tó di pé owó yẹn. Àn tó ha pé mo ní ọ̀pọ̀ ìgbà mo máa fẹ́ kó jẹ́ pé kó má jẹ́ pé èmi gan ló máa pín, kó má jẹ́ pé awa mééjì gan ló máa pín owó yẹn torí ayé sì ń tẹpe atí ní ẹ̀rọ ayélujara tẹpe o lè bá wa pín owó yẹn. So ẹ̀rọ yẹn ló máa pín. Kò ní dí pé à, eh, ṣé báàyii nì lọ ṣe ń pín kiní ni? Bá, à, báàyiì lọ ṣe ń pín. So bí èmi ṣe máa ń pín owó láàárín àwọn ọ̀rẹ́ mi ni àti pé mi ò ní àwọn ọ̀rẹ́ tó ẹpé pé owó lè di ìjà wa. Rárá, mi ò ní torí a, àwọn ọ̀rẹ́ tí mo ní, ó jẹ́ àwọn ọ̀rẹ́ tó ẹpé wọ́n, wọ́n mọ̀ wípé ní ayé, ehén, pé mi lè tàn wọ́n, àwọn ọ̀nà ò lè tàn mí ṣùgbọ́n bọ̀ ká ní pé ẹ lòmi tó kì í máa ń ṣe ọ̀rẹ́ mi. Ehén, ẹ lòmi gan tó kì í ṣe ọ̀rẹ́ mi gan mo ti máa ń fẹ́, bó jẹ́ ọ̀rẹ́ mi, bó jẹ́ ọ̀rẹ́ mi, bó jẹ́ àwọn ará ilé mi gan mo máa fẹ́ràn láti kó tó di pé owó yẹn wọlé pé iye báàyiì báàyiì ni. Àfi tó wá jẹ́ pé èmi mo mọ̀ pé a ti jọ, torí ó ló ń rẹ kàn tẹ́ pé mo níṣe pé ọ̀rẹ́ wa ó ti like a ti jọ, ọjọ́ rẹ ń wọ́n gidigidi tó jẹ́ pé tí màá sọ pé iye kò ní, kò ní tú bú pé bí à mo fẹ́ gbà wọ́n àbí kiní kan. Ehén, irú èèyàn bẹ́ẹ̀ yẹn, ó mọ̀ wípé kò lè, ọ̀rọ̀ owó yẹn ò lè fa, kò ní fa ìjà ní, kò ní fa ìjà láàárín ẹ̀yin méjèèjì. So bí èmi ṣe máa ń pín owó láàárín àwọn ọ̀rẹ́ mi ni yẹn torí owó jẹ́ ǹkan tó jẹ́ pé èèyàn gbọdọ̀ wà very careful nítorí pé òbí, owó lè jẹ́ ǹkan tó lè pín ọ̀rẹ́. Mo máa ń ṣe, mo máa ń ṣe business pẹ̀lú àwọn ọ̀rẹ́, pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi dáadáa àdẹ́étí ní ìjà pẹ̀lú owó tó kò gba a ti jọ jọ ní àárín, eh, àròjọ̀ṣọpọ̀ tó ẹ́ kò dẹ́kun dáadáa pé inúṣẹ́ owó èyí tó ṣe fẹ́ wọlé o. Báàyiì ni mo ṣe máa, báàyiì iye báàyi báàyiì ló máa jẹ́ tọ̀dọ̀ mi o. Iye báànì báànì ló máa jẹ́ tọ̀dọ̀ ẹ o. Báàyiì làṣe máa ṣe o. Bẹ́ẹ̀ làṣe máa ṣe o. So kò ní sí pé, eh, èèyàn kan bí ẹ lè o ń ṣe kiní. Tó bá ṣe ń pín, bá ṣe bí èmi ṣe máa ń pín owó ní, àárín àwọn ọ̀rẹ́ mi ni yẹn o. Ati gbà tà dẹ́tí ń ṣebẹ̀, àti ní, àati jà lórí owó wípé à owó kan ò pé tàbí bóyá ó jà pé bóyá mo yan oúnjẹ àbí mo gba ju kiní kan lọ. Tí a bá ti lè ní àròjọ̀ṣọpọ̀ tó kún dáadáa kó tó di pé owó wọlé. So tówo bá wọlé, a mọ̀ wipé iye báàyiì ló kàn ẹ lára owó, iye báàyiì báàyiì ló kàn ẹ lára owó. So è bi èmi ṣe máa ń ṣe nìyẹn.

Lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní àgbàlá òjò. Lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò ní àgbàlá òjò, ṣùgbọ́n nígbà tí mo wà kékeré, nígbà tí mò ń gbé lọ́dọ̀ màmá tó bí bàbá mi, a ní àgbàlá òjò ní ẹ̀yìnkùlé, ẹ́, ilé wa nígbà yẹn. To je pe tójọ ba tí lè rọ̀ báyìí, a máa lọ máa, a máa tóke síbẹ̀, a máa pọn omi síbẹ̀. To je pé ìgbà míì gan-an a tún máa wẹ̀, a tún wẹ̀ nínú òjò mọ́ gẹ́gẹ́ bí pé ọmọ kéré tí mo jẹ́ ná. So a máa wẹ̀ nínú àgbàlá òjò yẹn, omi yẹn a máa kan siwa lara To je pé tí o bá tun yá gan-an, a tún fi ọwọ́ dí, ẹ́, kíni tí omi ti máa ń jáde, a máa fi ọwọ́ dí àbí ka wá ṣọ di ibi tí omi ti máa ń jáde níbi àgbàlá kíni òjò yẹn. Kos wọ́n mọ́, wọ́n mọ́ round ni, wọ́n ṣe pan yẹn, wọ́n wá ṣe ìwò, ẹ̀, wọ́n wọ́ kiní sí àárín ìwò. So wá ní oju ibi tí omi ti máa ń gbà jáde, so inú ìwò yẹn tó gùn yẹn, tó dẹ̀ fẹ̀ die yẹn la ti máa ń to ike sí. Tí a bá ti wá to ike sí, so tójọ ba tí lè rọ̀, omi yen tó jọba tí kọ́kọ́ rọ̀, tó bá ti lè kọ́kọ́ fọ pan yẹn tó dọ̀, tí ó ti fọ̀ sílẹ̀, ni a máa to ike sí. Tí a bá ti tó ike sí, a máa, a máa pon omi yẹn gbọ̀n wọlé, gbọ̀n wọlé, gbọ̀n wọlé. So bá ṣe, bá ṣe máa ń ṣe ni yen Tí a bá ti wá pon omi tán, ta ri pé, à, omi tí a fẹ́ pọn kò po mọ́, tá tie ti lè pon omi sílé tán, à wá mú wá lailon kan àbí nǹkan tó jẹ́ igi, a máa fi dí ibi tí omi ti máa ń gbà jáde yen So that omi yẹn á lè pọ̀, á pọ̀ sínú ẹ̀, á lè dàbí swimming, swimming pool. Àbẹ́ẹ̀ sì ni máa wẹ̀, a máa wẹ̀ nínú, a máa lùwẹ̀, a máa lùwẹ̀. Ó dẹ̀ máa ń, ó dẹ̀, ó máa-- kí ọ́ sọ, tí ẹ́ bí mo ṣe jẹ́ ọmọ ìkéré nígbà yẹn, so ó gé ǹkan tí ẹ́ kú máa ń jẹ́ kára èèyàn. Ọ́ yá, inú mi á dùn, wàá fi wẹ̀ swimming pool, ó tún jẹ́ omi. So mo tie ti wá miss gbogbo àwọn ìgbà yẹn tó jẹ́ pé mi o lè máa ṣe irú kan bẹ́ yen rẹ torí sìn, àwọn ọmọ ayé sì wọ́n kì í ṣe irú, wọ́n kì í ṣe irú bẹ́ẹ̀ mọ́. Torí ó máa pẹ́ kó tó rí ilé tó jẹ́ pé wọ́n ní àgbàlá òjò yẹn, ó máa pẹ́. Ó ti e tún máa pẹ́ gan-an kí àwọn òbí gan-an tó tún gba àwọn ọmọ, àwọn ọmọ wọn láàyè láti máa ṣeré nínú òjò láyé sí torí ò mọ̀, a lè máa fi ayé ìgbà yẹn máa fi wá ayé sì ni. Gbogbo ǹkan ti, ó ti change. Though a fi tí ẹ̀yan ba ṣe lọ sí àwọn ìlú ìgbèríko, ìlú kékeré, kékeré, kékeré yẹn, ẹ̀hen yẹn wọ́n sì lè máa, wọ́n sì lè ní àgbàlá òjò tàbí kí wọ́n sì gbà kí àwọn ọmọ wọn kó máa ṣeré nínú, nínú òjò. So bí, ẹ́m, bí ẹ̀rọ yẹn bá ṣe jẹ́, bó ṣe jẹ́ nìyẹn ò. So jẹ́ kí n pàdà sí ìtàn tí mò ń pa lọ. So tó, tó mi yẹn bá ti wá kún, tó mi yẹn bá ti kún, a máa lùwẹ̀ nínú omi yẹn, a máa wẹ̀ nínú omi yẹn. A máa wẹ̀, omi yẹn á máa pa-- òtútù a máa mú ẹ o, ṣùgbọ́n ọmọ kéré ta jẹ́. Àwọn ọmọ mìí gan-an, àwọn ọmọ mi, àwọn ọmọ mi tó kò ṣe mí rí, àwọn ọmọ mìí gan-an a tún wá mú omi, a wá ṣé pàjá pàjá àbí kí lẹ kò kín ṣe pàjá pàjá. Ó níkan jẹ omi jẹsẹ jẹsẹ tẹ́ pé a wá mú wọn ní ibi ẹsẹ̀ wọn, níbi tí kiní ti, ẹ̀hen, bẹ̀ ló ti máa ń mú wọn. Lẹ́sẹ̀ ṣẹ tẹ́ pé àwọn òbí mìí gan-an a tún máa pariwo mọ́ wọn lórí pé kí lọ́ ń ṣe, pé eré wo ni wọ́n ń ṣe nínú òjò torí pé ó máa ń dùn gan-an. Títí tí mo ṣe, ẹ̀, ìtàn tí mò ń pa yìí mo ṣe di ìgbà tó jẹ́ pé mo fi ìdí pọ̀ bí ọdún, ọdún márùndínlógún o mo ṣe di ìgbà yẹn. Torí ìgbà yẹn mo ti wà nínú ilé, ilé ìwé ẹ̀kọ́ gírámà ńgbà yẹn, so mo ti ń dàgbà. So ó lójú, torí, ẹ́, mo ti dàgbà ńgbà yẹn náà bọ̀ torí pé àgbàlá òjò wa yẹn kò kín ṣe ibi tó jẹ́ pé ibi gbangba tó jẹ́ pé tí àwọn èèyàn bá ti ń kọjá wọ́n máa rí ẹ ní ibi tó wà. Ó jẹ́ ibi tó jẹ́ pé ẹ̀yìnkùlé ni, ẹ̀yìnkùlé ilé. So tí wọ́n bá ti lè, tí wọ́n bá ti tú ti, torí ilé wa tún jẹ́ ilé tó ní fẹ́ǹsì, tí wọ́n bá ti tilẹ̀kùn ẹ̀yìn tó máa gbà dé ibẹ̀ gan-an, àwọn èèyàn gan-an ò lè wọlé láti ibẹ̀. So títí tí, tí mo fi dàgbà yẹn gan-an mo sì máa ń ṣe lẹ́sẹ̀ àì dà tẹ́ pé mo ti dàgbà díẹ̀ tẹ́ pé mo tún jẹ́ obìnrin tẹ́ pé kò tún, kò yẹ kí wọ́n gbà kí màá wẹ̀ ní, ní ìta bẹ́ẹ̀ yen So ṣùgbọ́n mo fẹ́, kí mo fẹ́ràn, tí màá ti lè rántí àwọn ǹkan bẹ́ẹ̀ yẹn, ó máa ń jẹ́ kí inú mi dùn àti lọ́ tún gbogbo bí, ẹ́, ayé ìgbà wọn, ayé yẹn ṣe rí ní ayé ìgbà yẹn. So mi ò ní àgbàlá òjò lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n a ní nígbà tí mo wà ni kékeré. Mo dẹ̀ fẹ́ràn láti máa wẹ̀ nínú àgbàlá òjò dáadáa ní ìgbà yẹn.

Mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ dáadáa. Lọ́pọ̀ ìgbà gan, mo máa ń fẹ́ràn láti kọ ìwé pẹ̀lú ọwọ́ jù pé kí máa type rẹ̀ lọ. Gẹ́gẹ́ bí kíń sọ ìtàn nípa ìgbà tí àwọn ǹkan tó kọ́ mi láti máa bẹ̀rẹ̀ sí ní kọ ìwé pẹ̀lú ọwọ́, torí pé nígbà tí mo wà ní, ẹ́, ilé ẹ̀kọ́ girama, a máa, wọ́n máa ń ṣe ǹkan, wọ́n máa ń kọ iṣẹ́, irú àwọn iṣẹ́ tí wọ́n jẹ́ pé kí kọ ìwé, kí kọ ìwé. A máa ní textbook ìṣe yẹn o, ṣùgbọ́n àwọn teacher àwọn, ẹ́, ẹlẹ́kọ̀ọ́, àwọn, ẹ́, ẹ̀kọ́ wa, ẹlẹ́kọ̀ọ́ wa máa fẹ́ràn láti kọ àwọn iṣẹ́ yẹn sójú bọ́ọ̀dù fún wa. Káwà náà wa máa kọ sínú, sínú ìwé wa torí pé, ẹ́m, èmi lérò pé ìdí ni pé torí pé kí a lè mọ bí wọn ṣe ń kọ ìwé. And, kíni yẹn dẹ tí, ó ti gbé mi sókè dáadáa, ó ti jẹ́ kí mọ bí wọn ṣe ń kọ iṣẹ́ dáadáa. Torí pé nígbà yẹn, àmá, ìgbà yẹn gan mo máa ń rò pé gbogbo eléyìí tó jẹ́ pé won fin jẹ́ ká máa kọ iṣẹ́ sójú bọ́ọ̀dù, ẹ́n, máa kọ ìwé sórí, sínú note wa yìí ṣe bí a ní gbogbo wa la ní textbook ìṣe yìí. Wọn ṣe jẹ́ ká ń sọ pé ìbí báyìí báyìí ni kẹ́kà nínú iṣẹ́ àbí kọ́ máa kọ́ wa lọ́kàn sọ kí ẹ everybody kó open textbook ko máa kọ́ wa láti ibẹ̀. Ṣùgbọ́n wọ́n fẹ́ràn láti jẹ́ kí àwọn máa kọ iṣẹ́ sójú bọ́ọ̀dù kí àwa náà máa dàkọ. So èmi mo wa rí pé kíni yẹn really ó- ó ràn mí lọ́wọ́ láti mọ bí wọn ṣe ń kọ ìwé pẹ̀lú, ẹ́, pẹ̀lú ọwọ́ dáadáa. Ó ràn mí lọ́wọ́ láti mọ bí wọn ṣe ń kọ ìwé pẹ̀lú ọwọ́ dáadáa. So nígbà tó wa máa fi, ẹ́m, even nígbà tí mo fi wọ yunifásítì gan nígbà yẹn, a máa ń ṣe kíni kan nígbà tí mo wà ní ilé, ilé ẹ̀kọ́ girama. Tó jẹ́ pé nígbà yẹn, àwọn teachers wa yẹn, nínú textbook wọ́n yẹn, wọ́n ti máa kọ ìwé yẹn jáde fún ara wọn pẹ̀lú ọwọ́ sínú ìwé tọdọ wọn. Wọn wa máa fi ẹnu máa fi pè fún wa. Wọn máa fẹnu máa fi pè fún wa. Àwa náà àwa máa kọ sílẹ̀. A máa kọ sílẹ̀. Wípé bóyá táyé lọ sódò láti lọ ṣe kíni, àwa náà máa kọ sílẹ̀. Gbogbo kíni yẹn ó jẹ́ kí a mọ bí wọn ṣe ń kọ ìwé, ó tún jẹ́ kí a tún ní, kín tún ní speed. Torí tí wọ́n bá ṣe ń kà lọ, tí wọ́n bá ṣe ń kà lọ, ìwọ tó ò bá ti gbọ́ nǹkan tó ń sọ, ìwọ lọ́wa mo yẹn o, wà tún wa máa bẹ̀re lọ́wọ́ àwọn ẹ pé kí ni wọ́n ń sọ, kí ni wọ́n ń sọ, kí ni wọ́n ń sọ. So gbogbo kíni yẹn o máa jẹ́ kí ìwọ fúnra ẹ gan kó la etí dáadáa tí àwọn olùkọ́ ní bá ti lè ń kọ́ ẹ nínú kíláàsì. Ó tún máa jẹ́ kó lè tètè mọ bí wọn ṣe ń kọ ìwé dáadáa, ó ṣe, ẹ́m, ẹ́m, fast, faster dáadáa. So gbogbo kíni yẹn ló n gbé mi, ó jẹ́ kí mọ bí wọn ṣe ń kọ ìwé yẹn. Nígbà tí mo tún dé ilé ìwé ẹ̀kọ́, ẹ́n, ẹ́n, yunifásítì náà, torí eléyìí fibe yàtọ̀ náà kò dàbí ti ilé ẹ̀kọ́ girama tó jẹ́ pé olójúmọ́ la máa ń kọ ìwé. Eléyìí àwọn lecturers tan bá ti lè wá sí kíláàsì, tan bá ti lè-- torí àwọn lecturer mi wà tó jẹ́ pé wọ́n ní fún ẹ ni handout tó máa fi kàwé tó bá ti lè wá sí kíláàsì wọn. Ìwọ ni wà á máa kọ àwọn nǹkan tó bá gbọ́, wa máa kọ sílẹ̀ so that òun ni wà á fi kàwé fún exam. So bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn. So gbogbo kíni yẹn ló wá jẹ́ kó, ló, kó kọ́ mi láti mọ bí wọn ń ṣe, bí wọn ṣe ń kọ ìwé pẹ̀lú, pẹ̀lú ọwọ́ mi. And mo tún máa ń ṣe eléyìí náà nígbà mi ti máa ń lọ sí church. Mo tún máa lọ sí church bóyá tí, ẹ́n, pastor wa tó bá, tó bá ń preach lọ́wọ́. Sé mo? Gẹ́gẹ́ bí àṣà wa nínú church tí èmi lọ, gbogbo wa la máa gbé, ẹ́m, ìwé wa jáde táa bẹ́ẹ̀ sì ni máa, táa a máa kọ́. A máa wo ǹkan tí pastor bá kọ́ tí mo mọ̀ pé eléyìí ó jẹ́ point kan tó jẹ́ pé mo mọ̀ dáadáa, a máa kọ́, a máa kọ́, a máa kọ sílẹ̀. So bí èmi ṣe máa ń ṣe, ẹ́m, bí mo ṣe máa ń ṣe ni yẹn tó fi kọ́ mi tí mo fi mọ bí wọn ṣe ń kọ ìwé pẹ̀lú ọwọ́ mi tó jẹ́ pé nísìnyí gan mo tún wá fẹ́ràn láti kọ ìwé pẹ̀lú ọwọ́ mi jù pé kí máa type rẹ̀ lọ. Torí ìgbà tí mo lọ sí school gan ní last week jẹ́ pé mo fẹ́ lọ gba certificate mi ní school tẹ́lẹ̀ kí wọ́n sọ pé mo nílò láti kọ lẹ́tà. Tí mo tún béèrè wọn pé ṣé mo máa kọ pẹ̀lú ọwọ́ mi ni àbí mo máa lọ type wọ́n dẹ̀ ní ilé tó bá wù mí. So eléyìí tó jẹ́ pé mo dẹ̀ mọ̀ pé, a, èmi tí mo dẹ̀ mo láti, mo fẹ́ràn láti máa kọ ìwé pẹ̀lú ọwọ́ dáadáa. Mo dẹ̀ ra mú ìwé, mo mú jáde, mo dẹ̀ type rẹ̀, mo bẹ̀rẹ̀ sí ní type ẹ́, mo type ẹ́, mo type ẹ́ sórí ẹ́, mo dẹ̀ submit ẹ́, wọ́n dẹ̀ gbà. So mo fẹ́ràn láti máa, mo, mo, mo, mọ bí wọn ṣe máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Mo dẹ̀ tún fẹ́ràn náà láti máa kọ ìwé pẹ̀lú ọwọ́. Mo rò pé ìyátó wà ní pé ko mọ bí wọn ṣe máa ń kọ ìwé pẹ̀lú ọwọ̀ tún fẹ́ràn. So mọ bí wọn ṣe ń kọ ìwé, mo dẹ̀ tún fẹ́ràn bí wọ́n tún ṣe, bí eyan tún ṣe máa kọ ìwé pẹ̀lú ọwọ́.

Èso watermelon ni mo fẹ́ràn láti, láti jẹ jù. Do mo ó ní, eh, oríṣiríṣi àwọn èso tí mo fẹ́ràn láti jẹ, jẹ jù. Watermelon àti cucumber ni mo fẹ́ràn láti jẹ jù. Ìdí tí mo fi fẹ́ràn watermelon ni pé ó ní, eh, ó lómi lára dáadáa. So lọ́pọ̀ ìgbà tó jẹ́ pé tó bá, tó bá di ọwọ́ ọ̀sán tó bá ti le rẹmi, mo máa lọ ní, eh, abọ́kí kan tó máa ń ta watermelon ní beside ọ̀dọ̀ mi. So mo máa lọ sọ́dọ̀ ẹ̀. Mo máa ra watermelon odidi. Máa gé sí méjèèjì, máa ń fi síbí, máa ń fi máa jẹ, màá fi máa jẹ. So mo fẹ́ràn láti jẹ, èso watermelon gan gidi-gidi nítorí pé ó ní, ó ṣara loore náà. Ó máa ń jẹ́ kí, ó jẹ́ kí àwọ èèyàn kó máa dán si. Ó máa jẹ́ kí àwọ èèyàn kó máa dán si. Ó dẹ̀ tún máa jẹ́ kí, ó máa hydrate èèyàn torí ó lómi lára. Torí tí mbá dẹ̀ tí lè jẹ́ bẹ́ẹ̀ yẹn, inú mi máa, inú mi máa kú. Torí pé kò tún ní needi fún mi láti, kò tún ní ní lò funmi láti sọ pé mo fẹ́ má, mo fẹ́ máa jẹ oúnjẹ tó pọ̀ lọ títí. So ìdí tí mo fi fẹ́ràn láti máa jẹ, eh, watermelon nìyẹn. Àti pé watermelon, though, ara ìdí ti mo fi fẹ́ràn láti jẹ watermelon ni pé nígbà tí mo ṣẹ̀ bẹ̀re sí ni je yẹ̀ tí mo rí pé mo like e, mo wa rí pé kí malọ máa máa jẹ jù, mo wá túwa lọ ṣe research lórí ẹ̀. Mo bere lọ́wọ́ online, so mo lọ ṣe research, mo wá rí pé watermelon dáa lára, pé ó máa jẹ́ kí àwọn èèyàn dán, ó dáa fún skin, ó dáa fún gut èèyàn, so ó tún máa jẹ́ kí ẹ̀yàn wà feel hydrated. Àn torí pé ó tún lómi lára, mo dẹ̀ tún like taste e torí pé ó tún dùn. Ó jẹ́ eṣo tẹ́ jé pe bó ṣe ń jẹ́, bó ṣe ń dùn yẹn, a tún máa ṣe ara ẹ̀ lóore. Torí ọ̀pọ̀ ìgbà, gbogbo nǹkan tó bá ti lè ń dùn bẹ́yẹn kò kin máa fi bẹ́ẹ̀ ṣe ara lóore lọ títí. But watermelon ó dùn, ó tún ṣe ara lóore. So ìdí tí mo fi fẹ́ràn watermelon gan, gan nìyẹn. Mo tún fẹ́ràn láti máa jẹ cucumber náà. Mo fẹ́ràn láti máa jẹ cucumber. Ṣùgbọ́n mo fẹ́ràn watermelon ju cucumber. Ìdí ni pé watermelon máa dùn lẹ́nu. Cucumber kò dùn, kò dẹ̀ korò lẹ́nu. Ó kàn níbi, mo lè sọ pé gẹ́gẹ́ méjèèjì ló wà. Kò korò lẹ́nu, kò dùn. Kò se nǹkan tí o jé pe tó bá jẹ ti wa tún dànù. Kò dé se nǹkan tí tó bá jẹ wa máa gbé mi. So òun ni, bí ọ̀rọ̀ cucumber ṣe, bó ṣe jẹ́ niye. So mo fẹ́ràn láti jẹ watermelon àti, àti cucumber gan gidi torí pé cucumber náà dẹ̀ ní, ó ní, ó ṣe, ó ṣe ara lóore náà. Cucumber náà ṣe ara lóore torí pé ìgbà tí emi náà ni màá sọ, ìgbà tí mo berẹ̀ sí ní, nígbà tí mo wà kéré mi ò fẹ́ràn cucumber torí gẹ́gẹ́ bí ọmọ kékeré náà ò, a máa ń fẹ́ràn láti jẹ nǹkan tó bá dùn. Àgbàlagbà ni ò kí n lìke ti wò kí ń fẹ́ràn nǹkan tó bá dùn. So ni gbaye tí wọ́n báa ń fún mi jẹ nigba yen mo máa tú dànù. But bí mo ṣe wà dàgbà síi tí mo wá rí pé cucumber e na dẹ́ dáa lára náà. Ó máa ń jẹ́ kí àwọn èèyàn dán, ó dẹ̀ ṣe ara lóore lọ́pọ̀ ìgbà. So mo wá bẹ̀rẹ̀ sí ní majẹ, bi mo ṣe ń jẹ ẹ, mo wa rí pé ah mo dẹ̀ wá like ẹ ò. So mo ṣe bẹ̀rẹ̀ sí ní jẹ ẹ nìyẹn, mo ṣe bẹ̀rẹ̀ sí ní fẹ́ràn, cucumber nìyẹn ò. Mo ṣe ń jẹ cucumber títí di ìwòyí nìyẹn. So tí bàá ti lè jí láàárọ̀ bẹ́yẹn, láàárọ̀ kùtùkùtù mi kìn fẹ́ kí màá jẹ oúnjẹ tó bá tóbi. Mo máa ń fẹ́ràn láti jẹ, eh, èso. Ànd èso tí mo máa ń fẹ́ràn láti timbáa ti lè jí pé kí n jẹ nínú watermelon tàbí kí n jẹ cucumber nínú méjèèjì. Mo fẹ́ràn ọsàn náà. Mo fẹ́ràn ọsàn. Ṣùgbọ́n mo ti dúró láti máa lo ọsàn. Ànd ìdí tí mio fi mu ọsàn mo ni wípé ọsàn jẹ́ èso tó jẹ pé ó wà very, very acidic. Ọsàn jẹ́ èso tó jẹ éso tó wà very, very acidic in nature. So tó jẹ pé tímbàá ti lè mú, o máa jẹ́ kí ikùn mi wà bloated. So ìdí tí mo fi ń lo ọsàn mọ́ nìyẹn. So watermelon àti cucumber ni èso tí mo fẹ́ràn jù.

Bí mo ṣe máa ń kọjú àwọn ìṣòro níbi iṣẹ́ ó pé oríṣìíríṣìí. Ó tú ní lórí ìṣòro tí m bá dojú kọ ló máa mọ bí mo ṣe máa yanjú ẹ̀. So tó bá ye pé ìṣòro tó jẹ́ wípé nípa tí àwọn customer, torí m, àwọn customer ni mo máa dá lóhùn bí pé tó bá wá, tó bá wá, tó máa make complain tó jẹ́ pé, pé ó ju agbára mi lọ, tàbí ìkan tí mò lè ṣe. Lapere ìkan tí mo máa ń ṣe ni pé mo máa fẹ́, mo máa kọ́ kò bá wọn sọ̀rọ̀ ní ọ̀rẹẹ́ ẹnu, ìrèlè pé ìkan báyìí, báyìí, báyìí ló fa ìkan bí éléyì, ìkan báyìí, báyìí, báyìí ló fa ìkan bẹ́ẹ̀ yẹn. So bí mo ṣe máa kọ́kọ́ bá wọn sọ̀rọ̀ nìyẹn tí wọ́n bá dé gbọ́. Torí mo ti ní, mo ti ní àwọn encounter kan pẹ̀lú àwọn customer mi tó jẹ́ pé wọ́n nígbọ́. Kò sí bó ṣe lè bá wọn sọ̀rọ̀ tó wọ́n ò nígbọ́. Wọ́n kọ́ máa pariwo ni wọ́n máa pariwo kíni ké, kíni kan. Òwó àwọn ni àwọn ń sọn òwò kíni kan. Èmi náà dè understand pé òwò won náà ni wọ́n ń sọ tó rí tó bá encounter irú nǹkan bẹ́ẹ̀ yẹn. So tí màá ti lè rí pé ọ̀rọ̀ yìí ó ti ju pé ìkan tó jẹ́ pé mo lè handle, mo máa kọ́ kò fẹjọ́ sùn àwọn, àwọn ọ̀gá wa ní ibi iṣẹ́ so that wọ́n máa lè mọ̀ pé okay ìkan báyìí, báyìí, báyìí ló ṣẹlẹ̀. Ò do èmi náà ló máa padà wá, padà wá bá wọn sọ̀rọ̀ náà. Ṣùgbọ́n màá ti kọ́ kò fẹjọ́ sùn pé ìkan báyìí, báyìí, báyìí ni customer yẹn ṣe ń ṣe. So tí customer yẹn náà ò bá wá fẹ́ gbọ́, ọ̀gá ibi iṣẹ́ wa lè wá jáde sí wọn kó wá bá wọn sọ̀rọ̀, kó wá ṣàlàyé. Plus Lò pò ìgbà ìkan náà tó máa ń fẹ́ láti ṣe ni pé kò ń bá ọ̀gá sọ̀rọ̀ náà ni, ni nǹkan tó máa ń fi ń pariwo. Torí wọ́n feel pé tá wọn bá ń, tó bá ń bá wọn sọ, tó bá ń fẹ́ láti ṣe gbogbo torí Ìkan gan náà tó ń bá wọn sọ náà ni ọ̀gá náà sì máa padà wá bá wọn sọ ó. Bó wọ́n fẹ́ rí ọ̀gá pé kó wá fẹjọ́ sùn pé kíni kan. So bí mo ṣe máa yanjú ẹ́ ìṣòro tó bá jẹ́ nípa tí customer niyen but to bá jẹ́ pé nípa tí àwọn tó jẹ́ pé àjọ ń ṣiṣẹ́ ní ẹ́ ibi iṣẹ́, mo máa fẹ́ràn tó-- ẹ̀ alákọ, àkọ́kọ́ mi kì í fẹ́ láti ní ìṣòro pẹ́lú àwọn tí a bá jọ ń ṣiṣẹ́. Òtò bá jẹ́ pé nípa tí àwọn tó jẹ́ pé àjọ ń ṣiṣẹ́ ní ẹ́ ibi iṣẹ́, mo máa fẹ́ràn tó-- ẹ̀ alákọ, àkọ́kọ́ mi kì í fẹ́ láti ní ìṣòro pẹ́lú àwọn tí a bá jọ ń ṣiṣẹ́. But nkan tó ṣẹlẹ̀ ni òtítọ́ ni pé kò sí bó ṣe lè ṣe tó wà ní ẹ́ ìjà kan láàárín àwọn tó jẹ́ pé ẹ jọ ń ṣiṣẹ́ kò sí. Òjá kankan máa ṣẹlẹ̀. So lọ́pọ̀ ìgbà mo máa dákẹ́, màá try láti sọ pé má bí inúnìkan báyìí. Màá try láti ṣàlàyé pé kíni kan má bí inú, má bí inú. Mo dẹ̀ máa try láti set ẹ boundaries pé okay o ayẹ eniyii leleyii o mi ni kọjá ayẹ mi ò and ẹ̀ láti, láti ẹ́ láti má fa wàhálà ní ẹnu iṣẹ́. But màá wa rí pé, pé ẹ̀yàn kan ló ń fún mi ní wàhálà lẹ́nu iṣẹ́ tó jẹ́ pé kíni ẹ́ ò dẹ̀ n affect bi mo ṣe ń ṣiṣẹ́ bí a mo ṣe ń iṣẹ́ gbogbo ohun tí mò ń ṣe. Mo máa sọ, mo máa fẹjọ́ yẹn máa fi sun àwọn ọ̀gá wa náà ni. Torí àwọn náà nìkan ló lè handle. Torí pé iṣẹ́ yẹn kò kì í ṣe mi ló ni iṣẹ́. Ká lè mi ló ni iṣẹ́, mo lè sọ kí mo máa gbé steps ẹ́ ọ̀nà tó wù mí. Ona tó, tí mo lè fẹ́ gbé ó lè ṣe òf-ò lè ṣe lòdì sí òfin ilé iṣẹ́. Torí ilé iṣẹ́ ó fàyè gbà pé kí èèyàn, kí èèyàn bá ní ìṣòro pé kò fẹjọ́ sùn ni. And ti o ba de ti lè boya o ti n try láti ṣàlàyé fun eniyen ti eniyẹn ò gbọ́, ti eniyen ń pariwo. Èmi feel pe the best kíni náà ni pé kí èèyàn lọ, kí èèyàn sọ fún àwọn ẹ́, àwọn ọ̀gá ilé iṣẹ́. Torí àwọn náà ló lè mọ bi wọ́n ṣe máa settle the e ìṣòro tí èèyàn bá ní. So ìṣòro ẹlẹ́ẹ̀kẹta náà tí mo tún lè rò pé, mo tún lè ní náà ni pé bóyá system tí mo ti ń ṣiṣẹ́ bóyá ń fún mi ní àwọn ìṣòro bí i àwọn ìṣòro oríṣìíríṣìí nǹkan. Tó bá jẹ́ pé nǹkan tó jẹ́ pé mo lè fff tun ṣe fún ara mi, mo máa tun ṣe fún ara mi. Mo tí màá ti wá tun ṣe tán, mo lè wá sọ pé okay ó bóyá nǹkan tí à ń lò yìí ò bá jẹ́ ó, nǹkan tí à ń lò yìí ò bá jẹ́ ó. Ṣùgbọ́n mo ti tun ṣe fún ara mi. Since to je pé èmi nǹkan tí o je pe mò lè ṣe ni instead to je pé màá tó lọ máa ṣe ló máa sọ fún àwọn ọ̀gá ilé iṣẹ́ tán tí ṣẹ́ tun máa mú àwọn outsider wá ta tun ṣẹ́ máa wo gbogbo kíni yẹn. A máa waste time. So mo máa tun ṣe fún ara mi. Ṣùgbọ́n tó bá yí pé ìṣòro tí mò ń dojú kọ ẹ́ yẹn ó ju nǹkan tó jẹ́ pé agbára mi lọ, mo máa sọ fún àwọn ọ̀gá ilé iṣẹ́ náà nítorí èmi kọ́ ló ni iṣẹ́. So ó dá kí èèyàn sọ fún àwọn ọ̀gá ilé iṣẹ́ kí wọ́n lè mọ̀, kí wọ́n lè mọ̀ àwọn the adequate ẹ́ nǹkan tó yẹ kí wọn ṣe torí pé àwọn ló mọ iṣẹ́ wọn. Gbogbo iṣẹ́ ló ní òfin. Kò dẹ́ni dá kí èèyàn ń rú òfin ẹ́ ilé iṣẹ́. So ó dẹ́ pé, pé gbogbo nǹkan bá ṣe é ṣẹlẹ̀, èmi máa ń fẹ́ràn láti máa jẹ́ kó tó àwọn ọ̀gá ilé iṣẹ́. Bíi tí to je pé eleyii gan tó jẹ́ pé mo lè wá ẹ́, ẹ́ tí mo lè wá kíni sí, tí mo lè wá ìtúmọ̀ sí ìṣòro yẹn, mo máa fi kọ́kọ́ jẹ́ kó tó wọn léṣe kí wọ́n lè mọ̀ pé ìkan báyìí, báyìí ló ń ṣẹlẹ̀. So dá pé lọ́jọ́ ọ̀la ọ̀rọ̀ yìí ò ní máa, kò ní máa tàsí, kò ní di pé ta ló fún ẹ ní ẹ́ authority tí láti ṣẹ eleyii Tó bá ti e dojú ko ìṣòro bí eleyii ó ṣe sọ, ó ṣe sọ tí ẹ̀hẹ̀. So gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ni mo máa ń, mo máa ń fẹ́ràn láti avoid. Óun ló jẹ́ pé tí nǹkan bá ti lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn, mo máa fi tó àwọn ilé iṣẹ́ létí kí wọ́n lè mọ̀ ẹni ìṣòro tí ẹ máa ní. Kí wọ́n lè àwọn ló máa mọ̀ pé okay iṣẹ́ wọn léleyii o bí àwọn ṣe fẹ́ lé léleyii o A fi ìṣòro to je pe mọ wípé ilé iṣẹ́ ti fún wa ní òfin pé tí ẹ bá ṣe, tí nǹkan bí eleyii bá ṣẹlẹ̀ bí eleyii o ẹ lè wá nkan ṣe sí laye ara yín. Ìkankan lè mi lè sọ pé mo fẹ́ wá míì sí lọ́dọ̀ mi. So bí èmi ṣe, mo ṣe máa ẹ̀ kọjú àwọn ìṣòro níbi iṣẹ́ mi nìyẹn.

Mo máa fẹ́ràn láti mú àwọn ẹ̀rọ ìlera, torí pé ìdí ni pé kò sí tí èèyàn bá ṣe ṣiṣẹ́ ṣiṣẹ́ tí kò bá tọ́jú ara ẹ, ara ẹ náà ló máa padà gbé yẹn sí. Ní ọ̀pọ̀ ìgbà kò kì í sì ìgbà kan tó bá rẹ̀ mí gan, mo máa ń mu, ẹ́, ẹ̀rọ ìlera. Lójoojumo mo máa ń fẹ́ràn láti, láti tọ́jú, láti tọ́jú ara mi. Ìdí ni pé tó bá tọ́jú ara ẹ, bí i tí àwọn kíní iṣẹ́ tó ń ṣe ló ṣe ń jáde pé tó bá ti yá, tó bá ti gbogbo ẹ̀ tó bá ti lè wọ inú ara ẹ tó bá yá, wa máa breakdown nùú nìyẹn. So nkan tí mo máa fẹ́ fẹ́ràn láti, láti fi tọ́jú ara mi láti máa lo àwọn ẹ̀rọ, ẹ́, ìlera nìyẹn. Torí pé ó máa fẹ́, ó máa, o tí ẹ máa ní àwọn àgbo kan tí mo máa ń mu, agbo eleyi tó bá ti mú kò dígbà tí, kò dígbà tó bá rẹ̀ ẹ, ó máa fọ gbogbo inú ẹ, ó máa fọ jáde, wà á yá gbẹ, wà á yá gbẹ dáadáa, gbogbo inú ẹ ó máa fúyẹ́. So bi mo ṣe fẹ́ràn láti máa lo àmu àwọn ẹ̀rọ ìlera nìyẹn. Wà á yá gbẹ, gbogbo inú ẹ ó máa fẹ́lẹ́ gbogbo ẹ̀, ó máa ṣe gbogbo ẹ̀. So mo ṣe fẹ́ràn láti máa mu àwọn ẹ̀rọ ìlera nìyẹn. Inú mi máa fẹ́lẹ́ gbogbo ẹ̀, ó máa ṣe gbogbo ẹ̀. Ṣé dá, ókay, ó fẹ́ dàbí irú jẹ́ kí n ṣe àpẹẹrẹ. Ìdí tí mo fi fẹ́ràn láti máa mu ẹ̀rọ ìlera ni pé ní ìbẹ̀rẹ̀ ọdún yìí ara mi ò yá. Ara mi ò yá gan gidi mo kọ̀ ní orí fífọ́ ara gbogbo ẹ̀ kíní yẹn ló ṣe mí. So mo lọ sí hospital, mo dẹ̀ gbà abẹ́rẹ́, abẹ́rẹ́ bi mẹ́rin àbí méje ni mo gbà, ni mo gbà. So later on ìgbà tó máa yá, láì mọ̀ pé, ọlọ́run gan ló sọ pé kí ara mi má yá fẹ́rẹ̀ ní ìbẹ̀rẹ̀ ọdún yìí. Torí bí tó máa tó mú mi lọ sí hospital láti so pe mo fẹ́ take care ara mi torí pé ní, ẹ́, ọ̀sẹ̀ tó kọjá làrí resume camp ni camp bẹ̀rẹ̀ tí mo fi sọ pé mo máa lọ sí school lọ fi gba certificate mi. Gbogbo e sini lọ stress up and down, lọ sókè lọ sódo, lọ sókè lọ sódo, lọ sókè lọ sódo. Mo travel lọ, mo travel padà, mo travel lọ, mo travel padà, mo travel lọ, mo travel padà, mo travel lọ, mo travel padà. Gbogbo àwọn kíní yẹn like kanipe kò ṣe pé mo ti lo àwọn ẹ̀rọ ìlera lára mi. Bí ẹni ò bá breakdown, presently baayi boyá mí ò bá ti breakdown, mi ò bá ti breakdown. So bí mo ṣe fẹ́ràn láti máa lo, ẹ́, àwọn ẹ̀rọ ìlera nìyẹn torí pé nígbà mi tó bá tọ́jú ara ẹ, o ò mọ̀ stress tó ń bọ̀ níwájú ẹ. So ti èèyàn bá tọ́jú ara ẹ, gbogbo ilé tó bá ń bọ̀ wájú wá lè, wá lè rara gbà. Kò ṣe pé èèyàn á rara gbà yẹn o. Ẹ̀hẹn, but ara èèyàn a dá ko n ṣe pé ẹniyẹn a breakdown torí pe idi tó máa fi ń ṣe ẹlòmí torí pé ẹlòmí ò kí ń máa ń tọ́jú ara ẹ. Òun ló máa fi ń ṣe ẹlòmí ṣe pé àìsàn kékeré ló máa ṣe tó je wipẹ́ kò ní lè dìde mọ́, kò ní lè ṣe iléyi, kò ní lè ṣe iyen mọ́. Torí pé ìgbà to je wípé kí n tọ́jú ara ẹ. And gbogbo àwọn ẹ̀rọ ìlera nígbàmi kò kì í ṣe pé kó máa kó ògùn jẹ. Ó lè jẹ àwọn just àwọn nǹkan bí i natural ògùn tó jẹ́ pé wa kọ́ mu. Tó dẹ́ je pé ó máa, ti wa mu to je pe gbogbo ara ẹ máa le, ó máa fọ gbogbo àwọn ìdọ̀tí inú ẹ̀dà náà, àwọn ohun kan tó ti jẹ tí ó dà ó máa báa ẹ fọ gbogbo ẹ, ó máa fọ jáde. Tí wa kọ́ mu, òní, ẹ́, ẹ̀rọ ìlera kò ṣe pé ó gbogbo ìgbà. Kò ṣe pé ó dìgbà tí èèyàn bá bẹ̀rẹ̀ sí ní da ògùn jẹ, máa dùn ògùn jẹ, máa dùn ògùn jẹ. So nǹkan ti e mi, mo fẹ́ràn láti máa lo mu àwọn ẹ̀rọ, ẹ́, ìlera dáadáa nítorí pé, ẹ́, lọ́pọ̀ ìgbà ó lè jẹ́, though, ìgbà mi mo máa lọ sí hospital mo máa ti lọ gba ògùn náà nígbàmí tí ó jẹ́ pé màá lo. Ṣùgbọ́n, ṣùgbọ́n nígbà mí mo máa ń lo, mo máa fẹ́ràn láti la àwọn natural, àwọn nǹkan tó jẹ́ pé natural stuff to je pé kò ní ní repercussion ní ọjọ́ ọ̀la. Mo máa fẹ́ràn náà láti lo àwọn irú nkan bẹ́yẹn. So mo fẹ́ràn láti máa lo, láti mu àwọn ẹ́, èrò ìlera torí ó máa jẹ́ kí ara mi le, èèyàn á lè ṣiṣẹ́ dáadáa láàárọ̀. Mi kí, mi kí máa mú orí energy drink báyìí. Mi kí mú energy drink tó ri mo l'áwọn ọ̀rẹ́ tó máa ń mu energy drink. Irú tí báa jí láàárọ̀ bayi mo máa ní àwọn ohun kan to je pé mo máa po mú. Màá ṣe ọsàn, moringa àwọn kíní yẹn, màá po together. Màá mú, ó máa jẹ́ kí ara mi yá, màá jí lọ ibi iṣẹ́ ara mi á kún dáadáa. Tí mo be fẹ́ sùn lálẹ́, mo máa mú ṣo that máa le sùn ọkàn mi á balẹ̀. So that by the time tí màá fi jí láàárọ̀ ọjọ́ kejì ara mi máa le láti ṣiṣẹ́ kò ṣe pé ara mi a máa ẹhẹ. So gbogbo kíní yẹn kò ní jẹ́ kí n le breakdown torí iṣẹ́ wa gan-an ó gba kí eyin ọ̀, kí eyan tọ́jú ara rẹ. Tó ò bá tọ́jú ara rẹ, all of a sudden wa kọ́rí pe o.

Èdè French ni mo fẹ́, ni mo fẹ́ kọ́ nísinyì. Nígbà tí mo wà ní kékeré náà mo kọ́ èdè, mo kọ́, wọ́n kọ́ wa ní èdè Yo- French náà nígbà tí mo wà ní secondary school nílé ẹ̀kọ́ grammar. Wọ́n kọ́ wa ní èdè French nígbà yẹn. Ṣùgbọ́n torí pé a ò ní teacher tó lè kọ́ wa dáadáa táa máa fi mọ̀ dáadáa. Mi fi bẹ́ẹ̀ fi, mi fi bẹ́ẹ̀ fọkàn sí i. Bí pé táa bá ṣe French náà nígbà yén, mo máa n, mo, mi kì í máa ń ṣe dáadáa nínú, exam àbí kíni táa bá ṣe nígbà yẹn. So, òun ni ò jẹ́ kí kini bo mú. French jẹ́ ìkan lára àwọn èdè tó jẹ́ pé mo fẹ́ràn, mo wúl- mo fẹ́ láti kọ́, láti mò ń sọ àti láti lè kọ sílẹ̀. Yes, mo fẹ́ràn French àti èdè yo- èdè English náà. Èdè, mo mọ̀, bò ń ṣe ń sọ èdè English bó mo fẹ́ kọ́ sí because kò sí èèyàn ò lè mọ̀. Mi mọ̀, mi mọ̀ tán. Tí àwọn tó ń sọ, àwọn gangan tó ń sọ English yẹn ton bá sọ̀rọ́ lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi, ìyẹn gán ni máa fi mọ̀ pé, "Háà! Mo ń sọ English ṣùgbọ́n eléyìí, eléyìí àti eléyìí mo ní láti kọ́ sí. Eléyìí àti eléyìí mo ní láti, mo ní, mo ní láti ṣe ìkíni sí i." So èdè French àti èdè English, èdè méjì yẹn ló jẹ́ èdè tí ó jẹ pé mo fẹ́ràn láti, mo fẹ́ kọ́. Tho mo mọ, mo sì lè sọ pé mo mọ èdè English ń sọ díẹ̀díẹ̀díẹ̀. Kí i ṣe pé díẹ̀díẹ̀díẹ̀ náà mo mọ èdè English ń sọ dáadáa. Kan jẹ́ pé accent. Ìkan tí mo fẹ́ kọ́ nínú èdè English ni accent. Mo fẹ́ ní accent tó yà tó kì í ṣe accent Nigeria. Mo fẹ́ ní accent bí i American accent. Ó dẹ̀ rí pé ọ̀nà tí mo lè fi kọ láti lè fi mọ̀ ní pé kí n máa wo fíìmù wọn, kí máa ka ìwé wọn. Gbogbo àwọn kíníyẹn ló máa ń fẹ́, ló máa, ràn mí lọ́wọ́ láti tètè mọ̀, láti tètè mọ̀ accent wọn dáadáa. Then nípa èdè, èdè French. Èdè French kò tíì kí í ṣe ọ̀rọ̀, èdè French kò tíì kí í ṣe ọ̀rọ̀ bóyá accent. Mo ní láti kọ́ ìyẹn dáadáa ni títí e láti bèèrè pẹpẹ. Tho wọ́n kọ́ wa nígbà tí, gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́kan yẹn pé wọ́n kọ́ wa nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ grammar. Ṣùgbọ́n mi ò fọkàn sí i dáadáa. Mo mọ̀, mo kàn mọ̀ díẹ̀. Eléyìí tí mo mọ̀ n kí làró ni good morning, bonjour, ẹ̀karọ, ẹ̀kásàn, báwo ni, bonjour manifesté. Àwọn èdè tí mo ṣì máa ń sọ nínú èdè French nìyẹn mo dẹ̀ fẹ́ láti mò ń sọ jù bẹ́ẹ̀ lọ. So mo fẹ́, mo fẹ́ láti mò ń sọ jù bẹ́ẹ̀ lọ. Òhun nǹkan tí mo fẹ́ kọ́ nìyẹn. Ọ̀nà mi wa tí mo lè so torí English nìkan tó, ìdí tí mo sọ pé mo ṣì lè mọ̀, mo ṣì lè advance ní English tí màá wo fíìmù ni pé mo ṣì gbọ́ tán máa ń sọ. So accent mi ni mo kò fẹ́ ní. But French, mo ní láti kọ́ pé wa, kíni wa, ehn, mi lè kọ́. Tó ti, bá ti wá máa wọ̀n yẹn, mo lè wá máa wo fíìmù kí n máa mọ̀ pé oké expression wọn máa ń fi lè kẹ́tì pé oké wọn ṣe máa ń express. Kíni tí wọ́n ń pé good morning bí àwọn French ṣe máa ń ṣe lé. Kò kí n ṣe gẹ́gẹ́ bí èdè Yorùbá náà, tí wọ́n máa ń sọ pé ẹ̀karọ. Àwọn ẹ̀karọ múra tó wà gbọ́ pé, "Àì! Kí ló ṣe léba?" "Ehen, àwọn pé ẹ̀karọ eléyìí ò tínú wá." So mo máa fẹ́ láti, ehn, ìkan náà tí mo sọ náà lára, lára ìgbé English ni wá lè ṣe é fi mọ̀ caution pé okay kí làwọn people yìí mi tí wọ́n máa sọ pé, pé ya, eh, bonjour. Báwo ni wọ́n ṣe máa ń sọ? Kíni mi kó ṣe bonjour pé mo fẹ́ kí àgbàlagbà. Ó máa yàtọ̀ sí bonjour tí mo fẹ́ kí ọmọ ìkéré gẹ́gẹ́ bí èdè Yorùbá tí ó jẹ́ pé ẹ̀karọ yàtọ̀ sí káàárọ̀. Tó bá dẹ̀ fẹ́ kí àgbàlagbà, o mọ bí wà ṣe ṣe. Bóyá wa kúnlẹ̀ ni wà á fi kí wọn. O lè ná dúró kí àgbàlagbà ní èdè, ehn, èdè Yorùbá. So àràǹkan tó yẹ pé mo fẹ́, mo fẹ́ràn láti, láti kọ́ nìyẹn ní èdè French àti èdè Yorùbá. Mo fẹ́ràn láti, mo ti fẹ́ gbọ́ èdè French yẹn dáadáa mu. Tó bá ti lè ń sọ ọ lẹ́gbẹ̀ẹ́ mi, ó máa ń wù mí pé kó jẹ́ èdè tó jẹ́ pé mo mọ̀ ń sọ àbí tí ó jẹ́ pé mo ti ẹ̀ gbọ́. Mo gbọ́ tátàtà tátàtà. Tátàtà tí mo gbọ́ gan ko i ṣe pé mo gbọ́ dáadá mo kò gbọ́ ẹ̀karọ àti ẹ̀kásàn, eh, bonjour manifesté, je m'appelle, what's your name? Je m'appelle Precious. Ìyẹn àwọn ǹkan tí mo, tí mo gbọ́ ní èdè French nìyẹn títí di ìwòyí. Ṣùgbọ́n mo fẹ́, mo, mo fẹ́ láti gbọ́ sí i àti láti lè máa sọ sí i. Tọ́nà bá dẹ̀ ṣe ààyè lọ́jọ́ iwájú náà, mo fẹ́ láti dé ibi tí a máa lè kọ́, ehn, àṣà wọn. Even apart from pé èdè because èdè ní àṣà. O lè gbọ́ èdè, kò má gbọ́ àṣà. Tó bá gbọ́ èdè o lè má mọ̀ bó ṣe má, tó bá ti lè mọ̀ àṣà, tó bá add e mọ̀ èdè.

Ìbéèrè, ìbéèrè ti òbèèrè yìí pé kí ni ó máa ń fún èmi ní ìtara níbi iṣẹ́. Alákọ̀ọ́ jẹ́ kí n túmọ̀ ìtara sí, bí èmi ṣe mọ ìtumọ̀ ìtara sí. Ìtara jẹ́ nǹkan tó jẹ́ pé, nǹkan tí èmi túmọ̀ ẹ̀bẹ̀rẹ̀ sí ni pé kí ló máa, kí ló lè jẹ́ kí ara mi yá láti ṣe iṣẹ́ síi níbi iṣẹ́. Ìkankan tó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́, ó pé oríṣiríṣi, ó pé oríṣiríṣi. Irú bí tó máa ń fún wa ní bonus báyìí, wípé, pé wón ń sọ wípé, èèyàn alákọ́, èèyàn àkọ́kọ́ tó bá kọ́kọ́ ṣe kiní tó bá kọ́ gba dé ṣe irú kan béle pé, "Okay, ìkan báyìí báyìí la máa fun." Irú kan bẹ́ẹ̀ yẹn ó máa ń fún, ó máa ń fún mi ní ìtara gan-an ní ibi iṣẹ́. Tàbí kí wọ́n sọ wípé, èèyàn tó bá ṣe irú kan bi eleyii bi eleyii, báyìí báyìí, ìkan bi emeyii la máa fun. Ó máa ń fún mi náà ní ìtara náà níbi iṣẹ́. Tàbí tó bá jẹ́ pé at the end of, tó bá ti di ìparí ọ̀sẹ̀, wón máa ṣe review láti wo bí, iṣẹ́ oníkálukú ṣe rí, bí oníkálukú ṣe yege tó ní ibi iṣẹ́. E then bí oníkálukú ṣe yege tó yẹn, kí wọ́n á sọ pé okay eye báyìí báyìí. La ẹni tó gbé, àkọ́kọ́ lé lé ẹni tó ṣe dáadáa lé lé, ẹni tètè máa ń wá, ẹni tètè máa ń wá ní ọ̀sẹ̀ yìí, ẹni tètè wá ibi iṣẹ́ ní ọ̀sẹ̀ yìí, ẹni ṣe iṣẹ́ ẹ̀ dáadáa, kò ní ẹni complain, tọ́ dẹ̀ fún un ní nǹkan. Gbogbo àwọn kiní yìí ló máa ń fún èèyàn ní, ìtara ní ẹnu iṣẹ́ tó máa ń dẹ̀ jẹ́ kí ara máa yá èèyàn láti ṣe, iṣẹ́ dáadáa. So gbogbo àwọn kiní yìí ló máa ń fún èèyàn ní ìtara ní ẹnu iṣẹ́. And nǹkan tó tún máa tún, kí wọ́n máa ní nǹkan tẹ́ mọ́ máa ń ṣe náà ní, ọ̀dọ̀ wa tẹ́. Even tó à bá ti ẹ̀ fún èèyàn ní owó tó ṣe kiní, but kó yin èèyàn pé okay o, pé òun ṣe iṣẹ́. Kọ́ dẹ̀ mọ̀ pé no ẹni ń ṣe iṣẹ́, a dẹ̀ mọ̀ pé òun ṣe iṣẹ́ ẹ̀ kọ́ dẹ̀ yin fún. Kò ṣe pé kó máa ṣe iṣẹ́, kó máa ṣe iṣẹ́ kó tó máa máa sọ̀rọ̀ sí ẹ bẹ́ẹ̀ ni wípé o, pé ni pé o kò wá sí ibi iṣẹ́ wá ṣeré ni, tàbí o mọ̀ nǹkan tó ún ṣe. Irú kan bẹ́ẹ̀ yẹn ó máa ń pa ìtara mọ́ èèyàn lára. So òun jẹ́ pé ara nǹkan tó máa ń fún mi ní ìtara lẹ́nu iṣẹ́ ni pé kó máa yin èèyàn, kó ń yin, wọ́n máa ń pe ní ìbọn kó máa bọ̀wọ̀ fún nǹkan tí èèyàn ṣe. For example báyìí, gbé mi bí èmi ní lọ́sẹ̀ báyìí mo ti, mo ti kọ́kọ́ jí dé, mo jí kí ago, mo ti dé ibi iṣẹ́ kí ago mẹ́sàn-án tó lù. Mo ti ṣe oríṣiríṣi nǹkan, mo ti set up gbogbo everywhere kí ń bere sini attend kiní. Kí èèyàn kan náà a máa dé ní ìkan bí ago mẹ́wàá, àbí kó dé ní, ago mẹ́wàá la máa resume kí èèyàn máa dé bí ago márùn-ún kan já, ṣe ojú márùn-ún kan dé ago mẹ́wàá. So at the end of the day kó máa wá, tí wọ́n á máa fà mí èjìwé ara. Ṣé ẹ mo pe Irú kan bẹ́yẹn ó máa pa ìtara mọ́ èèyàn lára, ó máa pa ìtara mọ́ èèyàn lára. So òun ló jẹ́ kí n sọ wípé ara nǹkan tó máa ń fún èèyàn ní ìtara nínú iṣẹ́ ni pé kó máa yin èèyàn, kó máa yin mí. Kò jẹ́ kó máa yin mí náà bẹ́ẹ̀, kó ń, kó ń, kó ń acknowledge pé nǹkan tí mo ṣe yìí pé ó da, pé kó ń yìn pé a, ọmọ yìí, ọ̀sẹ̀ yìí ó jí dáadáa, ní oṣù yìí o, ìwọ ju a, ìwọ ni the, ìwọ ni, staff tó yẹ kó gba the best ní oṣù yìí torí pé o tètè, o tètè jí dé, òun ṣe iṣẹ́ ẹ̀ dáadáa bó ṣe yẹ kó máa ṣe o. Àwọn customer, o fún àwọn customer ni kiní, o ò ní issue pẹ̀lú anybody, o ò bá anybody jà. So gbogbo kiní, gbogbo kiní yìí ló máa ń fún èèyàn ní ìtara lẹ́nu iṣẹ́ tó dẹ̀ máa jẹ́ kí èèyàn fẹ́ ṣe iṣẹ́ ẹ̀ gẹ́gẹ́ bí ó ti tọ́. Tó bá dojú òkèjì, orí mi náà máa wú náà láti ṣe iṣẹ́ yẹn dáadáa náà. Nígbà tí ó jẹ́ pé iṣẹ́ tí mo ṣe lánàá wọ́n yìn mí síi. Kò ṣe pé wọ́n bẹ́ẹ̀ sì ni ṣe pé bóyá mo mọ̀ nǹkan tí mò ń ṣe o. Torí ó ti níbi kan tó jẹ́ pé mo ti ṣe iṣẹ́ rí ní ìgbà kan tó jẹ́ pé kò sí bó ṣe lè ṣe iṣẹ́ dáadáa tó ní ibi iṣẹ́ yẹn, wọ́n ò ní yín ẹ. Mistake ẹ́ la máa wá kiri. A mo dẹ̀ má, mi dẹ̀ kí n fẹ́ràn àwọn ọ̀gá tó jẹ́ pé wọ́n máa ń, wọ́n máa ń, wọ́n máa ń gbé mistake èèyàn lárugẹ gan-an. Ibi tó bá ti wá ṣe dáadáa wọ́n wà ní gbé lárugẹ. Ṣùgbọ́n bí pé kó máa wá ibi tó jẹ́ pé o ti ṣe, tó ti ṣe mistake ni la máa wá kiri. Irú kan bẹ́ẹ̀ yẹn kò kì í máa ń, kò kì í máa ń fún èèyàn ní ìtara ní ibi iṣẹ́. Ó máa jẹ́ kí ìtara èèyàn kó lọlẹ̀. So mo gbọ́ pé pé kò ṣe pé tí èèyàn bá ṣe mistake pé kó máa sọ lórí ẹ̀, but kan sọ̀rọ́ lórí ẹ̀. Kò kú wá ṣe wípé mistake èèyàn, irú ọ̀gá tó wá jẹ́ pé ó lè pe èèyàn jáde láti, láti sọ̀rọ̀ síi, láti disgrace ẹ̀ lójú àwọn everybody pé ṣé bo ń ṣe iṣẹ́ lé leyii ṣé bo ń ṣe kiní kan lé leyii Irú tí èèyàn bẹ́ẹ̀ yẹn náà bá tún ṣe nǹkan tó da, ó yẹ kó lè pé jáde náà pé, "Ah èèyàn yìí ṣe irú nǹkan tó dàa léyìí o. Bó ṣe ó yẹ ká máa ṣe lé léyìí o. Ẹ̀wù kan tẹ́ eleyii ṣe ṣe, bí elèyii ṣe handle customer, ẹ̀wo bí eleyii ṣe tètè dé ní ọ̀sẹ̀ yìí." So gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ló máa ń fún èèyàn ní, ìtara ní ẹnu iṣẹ́ tó dẹ̀ máa jẹ́ kí iṣẹ́ máa wú èèyàn lórí láti ṣe. So mo máa ń fẹ́ràn pé kí èèyàn kí ó máa, kí ó máa acknowledge nǹkan tí èèyàn bá ṣe. Kò ṣe pé kó máa ṣe bẹ́ẹ̀ ni wípé ò mọ̀ nǹkan tó ń ṣe tàbí bẹ́ẹ̀ ni pé eré ló wá ṣe níbi tó ń ṣe. Gbogbo àwọn bẹ́ẹ̀ yẹn ló máa ń pa ìtara èèyàn ní ẹnu iṣẹ́. So mo fẹ́ràn àwọn nǹkan tó máa ń, nǹkan tó máa ń fún mi, fún mi ní ìtara lẹ́nu iṣẹ́ ni pé kó máa, kí ó kó máa, kó bọ̀wọ̀ fún nǹkan tí mò ń ṣe. Kó má rí mi pé mo kò wá ṣeré, pé tí màá ṣe mistake, ẹ máa ma sọ̀ ọ́ lórí mistake yẹn títí, títí, títí. But ibi tí mo ti wá ṣe dáadáa ẹ ní sọ̀ ọ́ lórí ẹ̀. Gbogbo kiní yẹn á máa ma pa, á máa ma pa ìtara mọ́ èèyàn náà lára ni. So òun ni àwọn nǹkan tó máa ń fún mi ní ìtara ní ẹnu iṣẹ́ mi.

Ó ti ṣe díẹ̀ tí mo ti kẹ́yìn lọ sí, eh, ilé ìkàwé. Ó ti tó bi ọ̀sẹ̀ kan tàbí ọ̀sẹ̀ méjì tí mo ti kẹ́yìn lọ sí ilé ìkàwé. Ìdí ni wípé mo jẹ́ ọmọ ilé ẹ̀kọ́, ọmọ ilé ìwé mọ́. Débí tí máa ti máa lọ sí ilé ìkàwé ní gbogbo ìgbà. Ṣùgbọ́n nígbà tí mo jẹ́ ọmọ ilé ìwé tí mò ń ka ìwé tàbí ìgbà tí mò ń ṣe exam, mo máa ń lọ sí ilé ìkàwé ní gbogbo ìgbà. Nígbà exam, and ìdí tí mo máa fi ń lọ sí ilé ìkàwé ni fẹ́ láti ka ìwé torí oríṣiríṣi ìwé ló máa ń wà ní, ló máa ń wà ní ilé ìkàwé. Àti textbook eléèti mo ní, àti textbook eléèti mi ò ní, àti textbook tí mo ti gbọ́ rí. So gbogbo ẹ̀ ni máa kó papọ̀ tí màá kà láti lè, láti lè jẹ́ kí iṣẹ́ yẹn kó yé mi dáadáa. So bí mọ ṣe máa ń ṣe nìyẹn. Ó mú mi rántí ìgbà tó jẹ́ pé mo fẹ́ ṣe JAMB ní ọdún twenty, eh, ní ọdún ẹgbẹ̀rún méjì ó lé méjìdínlógún nígbà yẹn. Èmi àti ọ̀rẹ́ mi la jọ máa ń lọ sí ilé ìkàwé nígbà yẹn. Li-library, state library la máa ń pè nígbà yẹn. So gbogbo ìgbà tẹ́ pé a máa ń lọ fún lesson náà o. Tí wọ́n bá ti lè lọ fún, fún lesson báyìí lárọ̀, lọ́sàn án a máa padà dé ní ọ̀sán. A máa lọ ilé a ká ìwé wa fún ara wa. Ṣùgbọ́n tí wọ́n bá ti lè dé bí wíkẹndì, ìtẹ́ pé a ní lọ fún lesson, àwa mẹ́ẹ̀jèjì a wa jọ lọ sí ilé ìkàwé ilé ìkàwé. Tí a bá ti dé bẹ́ẹ̀, a máa ka, a máa mú àwọn nǹkan làra textbook tó wà níbẹ̀ tó jẹ́ tó ń gbà ká lè ka. A máa kà á, kà á, kà á títí, títí, títí tó máa fi di ọ̀wọ́ ọ̀ṣán, tó máa fi di ọ̀wọ́ ọ̀ṣán. A lè ní break díẹ̀ ká sá eré ra nnkan ká tún padà wá títí tó máa fi di ọ̀wọ́ ìrọ̀lẹ́, tó wá ti máa fi di ọ̀wọ́ ìrọ̀lẹ́. A lè ṣè wà sọ pé okay a fẹ́ kúrò níbẹ̀. Tó bà tún tí di ọjọ́ kejì náà, a tún wá lárọ̀ kùtùkùtù láti wá ká, láti wá ka ìwé níbẹ̀. Ṣùgbọ́n ìgbà tí àwọn èèyàn wá rí pé ní lesson, tí wọ́n rí pé tí wọ́n bá ti lè fún wa ní assignment náà ló máa ń ṣe bẹ́ẹ̀, a ló máa ń ṣe níbẹ̀. Ṣùgbọ́n ìgbà tí àwọn èèyàn náà wá rí náà ní lesson pé, "À-à-àwọn ọmọ yìí báwo ni àwọn ọmọ yìí máa ti mọ kín nìyí?" Wọn ti ṣe-- because a ní access sí past questions náà ní, àwọn ìbéèrè tó ti bèèrè sẹ́yìn sẹ́yìn náà ní ilé ìkàwé yẹn. So gbogbo ẹ̀ náà ni gbogbo ẹ̀ náà là wá ṣe together tí a maá bẹ̀re sí ní, tí maa má bèrè sí ní ká. Ṣùgbọ́n ìgbà tí àwọn èèyàn wá rí pé, "Ah, àwọn ọmọ yìí máa ti mọ kín nìyí pé báwo ni a ṣe máa ń ṣe awà," wọ́n wá bé lọ wá pé, "ibo le tí lọ máa ń ka ìwé, ibo le tí ri textbook tí ẹ ti ń ṣe gbogbo àwọ́n kín nìyí?" Ibẹ̀ náà ni mo ti wá ṣàlàyé fún wọn pé ilé ìkàwé tó jẹ́ ti government ni a máa ń lò láti ka ìwé. So from there, àwọn náà wọ́n máa sọ pé wọ́n máa tẹ̀lé wa. Wọ́n máa ní wọn máa tẹ̀lé wa. So a náà sọ pé okay To n ba tí tẹ̀-- kí wọ́n tẹ̀lé wa, ti wọ́n bá ti lè tẹ̀lé wa, àwa náà á lọ, náà máa ka ìwé. Ìgbà tí ó yá náà ni wá di pé àwọn èèyàn náà máa tẹ̀lé wa lọ ka ìwé. Ilé ìkàwé, mo fẹ́ràn láti ka ìwé ní ilé ìkàwé gan gidi nítorí pé ó máa jẹ́ kí broad knowledge ẹ. E mò pé ní, tí wà á, kó fẹ́ ka ìwé yàtọ̀ láàrín èèyàn lọ ka ìwé ní ilé ìkàwé àti pé èèyàn ka ìwé nílé ni pé, ká ní pé ilé ni mo ti ń ka ìwé, ká ní pé ilé mo ti ń ka ìwé, ó máa ní àwọn nǹkan tó jẹ́ pé, eh, textbook tí mo máa ní dání mo máa-- ibẹ̀ ni ó máa jẹ́ limit ìkan tí mo máa kà. But tí mo bá lọ síbi ti ilé, ilé ìkàwé ní, eh, ti ọ̀dọ̀ government, mo máa rí oríṣiríṣi-- system náà wà níbẹ̀ tó jé pe wà á tún browse, wà á tún ṣe oríṣiríṣi ó máa widen up knowledge ẹ. So ibẹ̀ tún máa quiet, ibẹ̀ tún máa dá kó tún nísí pé èèyàn kan fẹ́ distract ẹ. Ac náà a máa fẹ́ ṣe ẹ lóríṣiríṣi ohun gbogbo kí nìyẹn máa jẹ́ kí ọkàn ẹ balẹ̀ pé o fẹ́ ka ìwé. So ara ìdí tí èmi fi fẹ́ràn láti máa lọ sí, eh, ilé ìkàwé lọ máa ka ìwé nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Mo gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Dí, ìdí tí mo fi gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ ni pé bí Kristẹni bá àì ara ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ ni àwọn èèyàn kan ló ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, tẹ́lẹ̀ kí wọ́n máa tún fi lé àwọn ọmọ wọn lọ́wọ́. Ànídí tí mo fi gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ ni pé kò sí náà ni, kò sí ìgbàgbọ́ tí èèyàn fẹ́ gbàgbọ́ nínú rẹ̀ tó ní jẹ́ pé àtọwọ́dọ́wọ́ ló máa jẹ́. Torí tí a bá sọ nípa, even ti àwọn àṣà, ẹ, ìgbàgbọ́ ìbílẹ̀, àtọwọ́dọ́wọ́ náà ni ó máa ń jẹ́. Torí pé èèyàn kan náà ló máa, èèyàn kan ló máa, èèyàn kan ló máa kọ́, èèyàn kan ló máa, gbogbo wọ́n ti máa ṣe ń sí Tí wọ́n bá dẹ̀ ti fẹ́, tí ẹni tó dẹ̀ tó jẹ́ àgbà tó ṣe ki kinikan tó bá ti fẹ́ kú, ó máa gbé lé ẹni tó jẹ́ ọmọ kékeré náà lọ́wọ́ náà ni. So bí èèyàn, bí ìgbàgbọ́ ẹ̀yàn ṣe máa di àtọwọ́dọ́wọ́, má ṣe máa ti àtọwọ́, àtọwọ́dọ́wọ́, àtọwọ́dọ́wọ́ máa lọ náà nìyẹn. Kò kì í ṣe pé, ìtọ́ń ṣẹlẹ̀ ni pé, kò ṣe gbogbo ìgbàgbọ́ tó bá jẹ́ àtọwọ́dọ́wọ́ náà èèyàn náà máa ń gbàgbé nípa, torí irọ́ náà ó máa ń jẹ́ àtọwọ́dọ́wọ́. Olú fi jẹ́ pé gbogbo nǹkan tó èèyàn bá fẹ́ gbàgbọ́, èèyàn nílò láti, èèyàn ní láti ṣe, ẹ, ìwádìí nípa ẹ̀ láti mọ̀ pé, "Á, ṣé nǹkan tí mo fẹ́ gbàgbọ́ ìṣe ó tó ǹkan tí èèyàn lè gbàgbọ́ tàbí nǹkan tí èèyàn lè ṣe?" Ibẹ̀ ni ìwádìí ti, ibẹ̀ ni ìwádìí ti máa, ti máa wáyé tí èèyàn tí máa ṣe ìwádìí nípa nǹkan tí, nǹkan ìgbàgbọ́ tí èèyàn fẹ́ gbàgbọ́ yẹn. So ẹ́ kí n fi ìgbàgbọ́ ti Kristẹni kí n fi ṣe àpẹrẹ. Nígbà tí Jésù wá sí ayé, ní ayé ìgbà yẹn kò sí TV, kò sí technology bó ṣe wà nígbà yẹn. Àwọn apostle, àwọn apostle ẹ náà ló kọ nípa ẹ̀. Wọ́n ṣe kọ nípa ẹ̀. Nígbà tí Jésù kú tó jíǹde tó sì padà lọ sí ọ̀, ẹ, tó padà lọ sí ọ̀run. So àwọn, ẹ, àwọn ọmọ-ẹ̀yìn ẹ náà ló kọ nípa ẹ̀ pé bí ayé Jésù, bí Jésù ṣe rí lélelè, bá ì ló ṣe gbé ìgbéayé, àwọn, ẹ, ìyanu, iṣẹ́ ìyanu tó ṣe leléyìí So nígbà táwọn, ẹ, àwọn ọmọ ọlẹ́yìn ẹ náà, àwọn náà tún ní àwọn ọmọ ọlẹ́yìn ni náà tẹ́lẹ̀ pé wọ́n tún kọ́ náà nígbà yẹn pé báì báì ni Jésù dá. Tí àwọn bá kú, àwọn ọmọ ọlẹ́yìn wọ̀nyẹn náà la tún máa continue. So nǹkan gangan tó jẹ́ àìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ náà lè so kò sí ìgbàgbọ́ tó wà tí ó kì í ṣe, tí ó kì í ṣe ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Gbogbo ìgbàgbọ́ náà ni ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Torí pé nígbà yẹn lọ́pọ̀lọpọ̀ táwọn mọ àwọn John, Luke, Matthew, gbogbo wọn nígbà tó ń kú, kó tó lè kú, wọ́n kú, èèyàn kan náà la ń fi gbogbo kíní ẹ̀ tí wọ́n fi lé lọ́wọ́ fún kó máa, kí kó máa bá rìn ṣúkú kó máa tẹ̀síwájú pẹ̀lú ẹ̀. So ara nǹkan tí bí ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ ṣe jẹ́ ni ẹ̀. So ẹni ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ tí èèyàn bá sọ pé òun fẹ́ wá ṣe, ẹ̀yàn lọ́ wá máa mọ̀ bó ṣe máa ṣe ìwádìí pé, "Á, pẹ̀lú kí ṣe gbogbo nǹkan táwọn lè yín sọ, èyí ṣe gbogbo ẹ̀ lórí rí." Rí i èmi bá ẹ̀sìn Kristẹni tí mò ń ṣe, mo ti ní ọ̀pọ̀ ìgbà tó máa ń pè ní encounter pẹ̀lú Jésù fún ara ẹ̀ tó jẹ́ kí mo mọ̀ wípé ẹ̀sìn yìí ẹ̀sìn gidi ni. Pẹ̀lú bí ó ṣe jẹ́ pé ẹ̀sìn àtọwọ́dọ́wọ́ ni, tó jẹ́ pé ẹ̀sìn tí bàbá mi, tí bàbá bàbá mi tó ń sin ni, òhun náà ni bàbá mi jẹ́, òhun náà ni èmi náà jẹ́. So ẹ̀sìn àtọwọ́dọ́wọ́ náà ni. So ìgbà tí mo dẹ̀ rí pé, "Á, ojú kan náà tí mo fẹ́ lé lé tí mo dẹ̀ ti ṣe ìwádìí, tí mo dẹ̀ ti rí pé ẹ̀sìn tó ń tọ́ náà ni ẹ̀sìn, ẹ, Kristẹni." So òhun náà ló jẹ́ kí, òhun ló jẹ́ kí, ẹ, ní ìgbàgbọ́ nínú rẹ̀. Even gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé, ẹ, ẹ̀sìn àtọwọ́dọ́wọ́. So èmi kan máa sọ ni pé gbogbo èèyàn tó bá fẹ́ gbàgbọ́ nínú ẹ̀sìn, kò sí ẹ̀sìn kan tó kì í ṣe ẹ̀sìn àtọwọ́dọ́wọ́. Even tó bá jẹ́ pé ẹ̀sìn kan tó jẹ́ pé èèyàn kan nǹkan fún ara rẹ̀ ló bẹ̀rẹ̀ ẹ́, ó sì máa dọ́, ó sì máa tó, ó sì máa di ìgbà kan tó máa jẹ́ àtọwọ́dọ́wọ́ nítorí ọwọ́ èèyàn kan náà ló máa fi lé. So ọwọ́ ẹni náà tó máa fi lé ìyẹn náà ni, òun náà la máa mọ̀ sí, ẹ, ẹ̀sìn àtọwọ́dọ́wọ́. So mo gbà, mo ní ìgbàgbọ́ nínú ẹ̀sìn àtọwọ́dọ́wọ́. Ṣùgbọ́n kí èmi tó wẹ̀ ẹ̀sìn ní ṣe ẹ̀sìn tèmi, èmi máa-- torí ẹ̀sìn tí bàbá mi ń sin ni, tí bàbá bàbá mi náà dẹ̀ ń sin náà ni ẹ̀sìn Kristẹni tí grandma mi náà ń sin, ìyá tó bí bàbá mi tó ń sin. So ẹ̀sìn àtọwọ́dọ́wọ́ náà la ti, la tún máa pè. So.

Oúnjẹ tí mo fẹ́ràn jù, òhun náà ni rice àti ọbẹ̀ ata. Ìdí tí mo ti fi fẹ́ràn rice àti ọbẹ̀ ata ni wípé rice àti ọbẹ̀ ata pẹ̀lú, eh, ẹran lórí oúnjẹ oúnjẹ tí mo fẹ́ràn jù. Ìdí tí mo ti fẹ́ràn rẹ̀ ni wípé ojú ọjọ́ tó jẹ́ pé èèyàn lè tètè sè é, tí èèyàn máa sè é, tí èèyàn máa gbé sórí iná. Tí mo bá fẹ́ ṣe rice, process tí èèyàn ṣe máa ṣe rice ni pé, eh, oríṣiríṣi ònà ni èèyàn le ṣe rice, but ònà kan tó tètè ni pé wà á gbómi lé iná, omi gbígbóná, wà máa boil ẹ̀ lọ lórí iná, ó ti lè fi iyọ̀ si. Then wà á san rice tó fẹ́ gbé sórí iná, wà máa san si, tó bá jẹ́ pé bí rice agolo kan, wà á tì wọn. Then wà á san, wà á bùú, wà á da sórí omi gbígbóná tó wà lóríi iná yẹn. Tó bá ti wá da sórí omi gbígbóná tó wà lórí iná, wà á fi iyọ̀ si. Èèyàn wà á de. Èèyàn wà á de títí tó máa fi, máa fi fi rice yẹn sílẹ̀, títí tó máa fi boil. Tó bá ti wá boil tán, èèyàn máa wá yọ, tí èèyàn bá ti fọwọ́ kan, tí èèyàn ti rí pé rice eléyìí ọ, ó ti rọ̀. Ìyẹn máa wá yọ omi ẹ̀. Tí èèyàn bá ti wá yọ omi ẹ̀, èèyàn tún máa da sóri iná padà kó lè gbẹ. Òhun ní steaming. Then èèyàn máa dín ata. Ata, oríṣiríṣi ònà ni èèyàn le fi dín ata. Èèyàn máa gbé òróró lé iná. Ni ọ̀nà tèmi o, màá gbé òróró lé iná, màá da àlùbọ́sà síi, màá fi maggi síi. Màá wọ̀ lórí àlùbọ́sà yẹn lórí iná ni o. Tí bá ti wá fi maggi síi. Then màá ròó. Tí bá ti wá ṣe dáadáa, màá wá da ata síi. Ata nìkan ni o. Ata tó ti lọ̀ àbí tó ti sá. Láì fi, eh, anything síi. So màá da sórí, màá da sí orí iná. Táta yẹn bá ti wá boil, tó bá ti wá le dùn si, ìyẹn tó bá ti le boil, tó bá ti le dín, mo máa kó ẹran sínú ẹ̀. So, tí mo bá ti wá kó ẹran sínú ẹ̀, màwá yíi papọ̀. Mo lè wá sè béyẹn for like ten, fifteen minutes. Màá taste ẹ bóyá iyọ̀ ẹ ti tó àbí maggi ti tó. Tí màá fẹ́ dín ata rice fún ẹ̀mi, mo máa fẹ́ràn láti má lo tomatoes kó jẹ́ pé ata nìkan ni, ata nìkan ni mo máa lò. So tí wàá ti wá fi, eh, maggi sí béyẹn, then màá wá de. Tí bá ti lè taste maggi yẹn tí mo rí pé, eh, maggi yẹn ò pọ̀, like kò pọ̀ jù, then mo máa wá de. Tí n bá ti wá de, màá jẹ́ kí ó dín dáadáa. Tó bá ti wá jẹ́ kó dín dáadáa, then màá paná ẹ̀ díẹ̀. Then mo máa bu rice sínú abọ́. Màá túbu ata yẹn náà ni. Màá túbu ata yẹn le lórí. So, eh, and, rice yẹn, bí mo ti ṣàlàyé bí wọ́n ṣe ń se rice. Àwọn mìíràn wà tó jẹ́ pé omi gbígbóná ni wọ́n máa fi ń fọ rice tọ̀dọ̀ wọn. Tó jẹ́ wípé tí wọ́n bá ti lè kọ́kọ́ gbé omi gbígbóná lé iná tí omi yẹn bá ti lè hó gidi. Wọ́n máa ti wọn rice tí wọ́n fẹ́ sè yẹn, wọ́n ti máa wọ̀ń sí ilẹ̀. So wọ́n máa da omi gbígbóná yẹn le lórí, wọ́n á fi fọ́, wọ́n á fi fọ́ gbogbo starch tó wà nínú ẹ̀. Wọ́n á fi fọ́ jáde. Tí wọ́n bá ti lè fi fọ omi gbígbóná yẹn fọ bí ẹ́ méjì àbí ẹ́ mẹ́ta tí starch ara ẹ̀ ti bó pẹ̀lú iyọ̀. Then wọ́n á fi omi tútù fọ́, ṣán. Wọ́n á da sórí iná, wọ́n á bu omi kékeré le lórí, wọ́n á sè. Omi kékeré tán máa fi sèé yẹn, wọ́n á jẹ́ kí omi yẹn máa gbẹ mọ́. Kí omi yẹn máa gbẹ mọ́, eh, ó máa gbẹ mọ́ rice yẹn. So bí wọ́n ṣe máa sè nìyẹn. Wọ́n dẹ̀ máa, tí wọ́n bá ti wá sè tán, wọ́n á bu sínú abọ́. Wọ́n á bu ọbẹ̀ ata. Wọ́n á bùú le lórí pẹ̀lú protein. So bí èmi ṣe rí bí wọ́n máa ń se rice ni, ní ọ̀dọ̀ wa. Ọ̀dọ̀ mi ni yẹn tí mo mọ̀. Mi ò mọ another way tó máa fi ń, tó máa fi ń se rice. But bí èmi ṣe rí bí wọ́n máa ń se rice lọ́dọ̀ mi ni. Mo dẹ̀ màá fẹ́ràn báyẹn tán bá, tán bá sè béyẹn, màá jẹ́.

Mo fẹ́ràn láti máa wọ bàtà leather. Ìdí tí mo fi fẹ́ràn láti máa wọ bàtà leather ni pé bàtà leather ò kí má tètè já, ó dẹ̀ má ń last gan tí èèyàn bá wọ̀. Wá lára ìdí tí mo má fi-- tí mo fi fẹ́ràn láti wọ bàtà leather. And nǹkan tí mo tún fẹ́ràn láti wọ bàtà leather ni pé unlike-- tó bàtà leather tí mo má ń rà o jẹ́ bàtà kan, ó jẹ́ ọ̀kan lára àwọn bàtà tó jẹ́ pé ó wọ́n gan unlike every other bàtà tó jẹ́ pé ó lè ríra ní owó tó cheap. Torí bàtà leather ó wọ́n gan, tó bá dẹ̀ jẹ́ pé original lo rà wà á ná owó gan ni. Ìgbà tí, tí n bá rà lọ lẹ́bàá yìí, tó wá ní ǹkan tó wá ṣe bóyá wìí díìn oṣù kan tí mo ló totí sáré já, mo máa dàá padà wọ́n dẹ̀ máa bá mi padà tún un ṣe lọ́dọ̀ ẹni tí mo ti rà yẹn ni o. Wọn bá mi padà tún un ṣe. So ìdí tí mo fi fẹ́ràn láti wọ, máa wọ bàtà leather nìyẹn. Even éle tó jẹ́ pé readymade gan, tí n bá rà bàtà readymade leather tí mi dẹ̀ lò nílò pé kíni nítorí pé kò rí ṣe spot, tó jẹ́ tí sáré ń já, mo máa dàá padà, wọ́n bá mi tún ṣe torí pé ó máa ní, ehm, warranty lé lórí. So mo máa dàá padà wọ́n máa bá mi tún bàtà yẹn ṣe. So ó jẹ́ ọ̀kan lára ìdí tó jẹ pé mo fi fẹ́ràn láti máa wọ bàtà leather nìyẹn. But nǹkan tó kàn wá ṣẹlẹ̀ ni pé nígbà òjò, tó jẹ pé àwa nígbà òjò, ó lè wá, eh, tímí lára díẹ̀ láti máa wọ bàtà leather torí tí n báa wọ̀ tó jò bá rọ̀, tó jò bá pa ó máa ma jẹ́ kí bàtà yẹn kó weak kò ní jẹ́ kó, kó strong dáadáa mọ́. So ní gbogbo, ní gbogbo ìgbà òjò yẹn mo máa fẹ́ràn láti wọ bàtà rubber. Tí n bá ti lè wo weather láàárọ ọjọ́ yẹn tí wọ́n á rí pé, pé boyá òjò ó máa rọ̀, mo máa wọ bàtà rubber àbí kí n wọ bàtà leather hun. Ṣùgbọ́n kí n mú-- kí n kó, eh, bàtà rubber kí n kó dáa ní pẹ̀lú ẹ̀. Nǹkan tí mo máa ń ṣe nígbà mí níyẹn tí tó ba jẹ pé òjò máa rọ̀ ní ọjọ́ yẹn so mo máa kọ̀ wọ bàtà leather, eh, rubber. Ma, màá kó ba-- máa wọ bàtà leather lọ́jọ́ yẹn mà wá kó bàtà rubber dà ní sọ́ à ti òjò bá ti lè rọ mo kàn máa change bàtà mi ni tó bá tẹ̀ tín bá ti lè ń padà wọ̀. So bí mo ṣe máa ń wọ̀ níyẹn. Ṣùgbọ́n mo fẹ́ràn láti máa wọ bàtà, eh, tó bá jẹ́ pé irú bàtà wo ni mo máa ń wọ̀. Kò sí bàtà náà tí mi kì í wọ̀, mo ń wọ bàtà rubber, mo ń wọ bàtà leather, mo ń wọ sneakers. Sneakers ni àwọn bàtà bí sport wear. Ṣùgbọ́n àwọn bàtà pátápátá ni mo máa ń wọ̀. Èmi kàn sọ ní pé tí n bá ti ń lọ ibi iṣẹ́, mo máa ń fẹ́ràn láti wọ bàtà, eh, leather. And torí pé kíni bàtà leather jẹ́ bàtà tó jẹ́ pé ó look professional fún èèyàn láti wọ̀ tí èèyàn bá ń lọ sí ibi iṣẹ́ compared sí, ehm, kí èèyàn máa wọ nomá, nomá bàtà tí èèyàn bá ń lọ sí ibi iṣẹ́. Ó lé jẹ́ kí n sọ pé mo fẹ́ràn láti máa wọ bàtà leather tí n bá ti lè lọ ibi iṣẹ́. But ó tún depend lórí irú aṣọ tí máa wọ̀. Irú ti ẹ́ pé aṣọ tí mo bá wọ̀ tó bá jẹ́ pé aṣọ tó jọ mọ́ bí sport, sport wear, mo máa wọ sneakers lé lórí, bàtà sport náà mo máa wọ̀ lé lórí. So, ehin, irú bàtà sport yẹn náà tó jò bá rọ̀ǹtítẹ̀, ìyẹn sì lè gbo omi sára so lọ́pọ̀ ìgbà tí màá ti lè wọ bàtà sport yẹn mi kì í máa kó bàtà dà ní. Àní irú bàtà tí mo máa ń wọ̀ máa ń jẹ́ kọ́ jẹ pé bàtà tó jẹ́ wípé tó ti máa ma wọ̀ láti àárọ̀ di alẹ́ ẹsẹ̀ ò ní ta mí nínú ẹ̀. So bàtà leather náà tí màá wọ̀ náà mo lè sọ pé tí màá wọ̀ láti àárọ̀ di alẹ́ tó jẹ́ shoe, bí shoe obìnrin tẹ́ pé ẹsẹ̀ lè fẹ máa ta mi tó jẹ́ pé mo máa ní láti change ẹ̀ sí bóyá slippers ni o àbí kíni. So irú àwọn bàtà tí mo máa ń wọ̀ níyẹn. Mo wọ bàtà, ehm, high heels, heels náà. Ọ̀pọ̀ nkàn tó lè mu mi wó lọ sí wọ heels ni pé bóyá mo ń lọ ibi iṣẹ́. And most of my heels leather ló máa ń jẹ́ bóyá ti báa ń lọ ibi iṣẹ́ àbí ti báa ń lọ sí church àbí ti báa ń lọ sí party kan tó máa ń jáde lọ sí ibi tí ó jẹ́ pé bóyá mo lọ fún outing. Ehin, nǹkan tó lè mú mi wọ heels náà ni. Lẹ́yìn yẹn kò sí nǹkan pátó náà tó lè mú mi sọ pé mo fẹ́ máa wọ, ehm, heels kiri. Torí heels jẹ́ bàtà kan tó jẹ́ pé tí èèyàn bá-- ó máa ń jẹ́ kí ẹsẹ̀ máa ń ró èèyàn só kì í ṣe bàtà tí ẹniyàn lè máa wọ kiri ká ká kiri ká ká kiri torí tó bá wọ ẹsẹ̀ á ró ẹ. So òní ọ̀rọ̀, òní ọ̀rọ̀ heels, heels tó jẹ́ pé ibi iṣẹ́ náà nìkan mo lè wọ lọ tàbí church. Ibi iṣẹ́ kò mọ̀ pé-- even tí mo bá wọ̀ lọ ibi iṣẹ́, tí n bá ṣe dé ibi iṣẹ́ tí n bàá ti lè jokó sórí ṣià mi. Mo máa bọ̀ máa change ẹ̀ sí slippers. So bí mo ṣe máa ń wọ ìkan mi nìyẹn.